Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀? Ehn, nígbà tí iṣẹ́ bá pọ̀, màá pàrọ̀ ọkọ̀ mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo dẹ̀ máa ń ṣe léè láti dájú pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe bó ṣe ẹ́ kí n ṣe ṣe. Lárí lè jẹ́ ǹkan tí irú tí máa ń finá mi dùn náà. Ìgbà mí mo fẹ́ràn kí máa ṣeré ìdárin kàbìkìn lọ sí ibi eré ìdárayá.

Nígbà wo ni o kẹ́yin lọ wọ eyín? Nígbà tí mo kẹ́yin lọ wọ eyín, ó jẹ́ ìgbà pípẹ́ sẹ́yìn bí ọdún tí ó kọjá nítorí pé eyín mi jẹ́ nǹkan tí ó dára, mi ò dẹ̀ ní àìsàn eyín kankan. À, nípa ìdí èyí, ó máa n pẹ́ tí mo lè lọ wọ eyín bayi ámọ̀. Mo máa n rí dájú pé mo fọ eyín mi dára dára.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ ǹkan ti odá tí inu mi dẹ́ dún sí. Nípa idi èyí, mo ti gun ọkọ̀ ojú omi rí a lóòrèkóòrè ìgbà yìí nígbà tí mo bá fẹ́ lọ sí ìlú mìíràn tàbí láti ṣe àwọn ǹkan kan tí mo tó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn rìn atẹ́gùn? Atẹ́gùn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Lórekórè, nígbà tí mo bá wà ní a, ilé, mo máa rí i dájú pé mo gba atẹ́gùn yẹn ní ọ̀sán. Mo lè gba atẹ́gùn sára, à tọ̀dẹ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà, à tí inu mi de máa ń dún un ṣi.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, óò dẹ̀ jẹ́ ǹkan tí inú mi ń dún sí i náà ní torí wípé nígbà tí mo wà ní ibi iṣẹ́, eléyìí ni mo máa ń lò láti ṣe àwọn ǹkan kan tí mo nílò láti ṣe nígbà yẹn lọ́hùn ún. Tí ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi.

Omi tí ó máa ń mu lójoójúmọ̀ pọ̀ tó. Omi tí ó máa ń mu lójoójúmọ̀ jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀, nítorí pé omi ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ǹkan tí ènìyàn nílò. Látòrí dájú pé, àgọ ara ṣe, gẹ́gẹ́ bí o ṣe yẹ kó ṣe. Nípa ìdí èyí, mo máa ń lo omi, mo dẹ̀ máa ń mu omi gidigidi bí i six liters.

Báwo ni o se máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí ọṣẹ pàtàkì sí mi loorekoore mo lè máa ṣètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, láti rí i dájú pé mo san owó fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí o se yẹ kí n san owó fún wọn lálàí sí ìjà tàbí àní-àní lórí rẹ̀.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ rẹ, ọ̀sán rè ń gbà? Wọ́n máa ń gba àwákàtì, ọkàn abọ̀ lójoojúmọ́, eléyì tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí wípé mo nílò àsìkò yìí láti jẹun àti láti ṣe ara mi dá ní oge bó ṣe yẹ kó rí náà.

Koko, ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwé? Nígbà èwé mi, ah, kókọ́ ǹkan tí mo fẹ́ràn jù ni wípé nígbà tí mo wà ní ọ̀dọ̀ bàbá bàbá mi, ó kọ́ mi ní àwọn ǹkan kan tó jẹ́ wípé, ah, wón ṣe pàtàkì sí mi tí wón dè jẹ́ kí inú mi máa dùn títí di òní. Elèyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́, ẹ̀yẹ ní àárọ̀ máa ń gba wákàtí ẹyọ kan àti àbọ̀ làákìn lọ láàárọ̀. Àkín tó dé wákàtí ẹyọ kan àti àbọ̀ náà, ilé ni ó fà á tí mo, tí mo máa ń kúrò lé ní òwúrọ̀ kùtùkùtù.

Ṣé ò ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé eleyi ni mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo fẹ́ lọ wẹ̀, bóyá ní swimming póòlù àbí láti odò. Eléyìí de jẹ́ aṣọ kan tí mo máa ń wọ̀ tí máa fi ń dáàbò bo ara mi náà nígbà tí mo bá wà nínú odò. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi.

Irú bàdá wo ni o máa ń wọ̀? Bàdá tí mo máa ń wọ̀ ni bàdá tí ìdí rẹ̀ bá pelẹ̀bẹ́, à eleyii máa jẹ́ kí n lè rìn yára yára àti nígbà mìíràn tí ó bá wù mí kí n sáré lọ́nà. Ìdí nìyẹn tí mo fi ń wọ àwọn bàdá yìí. Ó dẹ̀ jẹ́ bàta kan tí mo fẹ́ràn gidi gidi tí inú mi dẹ̀ máa ń dùn sí lóorekoore nígbà tí mo bá wọ àwọn bàtá yìí.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí mo ní à dáradára, àdẹ̀ jẹ́ ǹkan tí inú mi dùn sí náà. Mo ní irungbọ̀n gẹ́gẹ́ bí ọkùnrin, mo dẹ̀ máa n rí i dájú pé mo ṣe ìtọ́jú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ọtún wá ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Élè yí dẹ̀ jẹ́ ǹkan tó máa n fi inu mi dùn náà.

Ṣé o ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mọ dẹ́ máa n wọ gíláàsì lóore kóòrè nígbà tí àye re bá ṣi lẹ̀ fún mi láti ṣe eléyìí. Nítorí pé gíláàsì jẹ́ nǹkan tí ó máa ń fún yan ní ẹwà ìgbà míì. Igba ki igba tí mo bá fẹ́ lọ sí òde tàbí ibi ayẹyẹ, mo máa wọ eleyìí náà láti ri dájú wípé a mọ bó ojú mi lọ sí ibẹ̀

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣisepọ̀? Nígbà tí n bá ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábàáṣisepọ̀, àwọn nǹkan kan tí mo máa ń ṣe láti ríi dájú pé mo tayọ ni pé mo ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, mo dè máa ń ríi dájú wipé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe ní àkókò láti láti mú ẹ̀mí ìṣọ̀kan ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn níbẹ̀ náà.

Oúnjẹ wo ni o mọ bí a ṣe ń ṣe dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ mọ̀ bí wón ṣe ń ṣe nítorí nígbà tí mọ̀ wà ní kékeré, ìyá mi jẹ́ ẹnìkan tí ọ mọ ounje ṣe. Wọ́n dè kọ́ mi bí mo ṣe máa se àwọn oúnjẹ yìí. Láti ìgbà yen ni mo ti mọ̀ bí wón ṣe ń ṣe.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù nítorí wipé ó dá lára. Eléyìí ni àwọn dókítà òyìnbó tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ èrò ohùn elò Vitamin D tí ó dè dá lára púpọ̀púpọ̀ fún ènìyàn láti wà nínú rẹ̀ iyẹn ní òwúrọ̀ kùtùkùtù.

Báwo ni o ṣe máa n rí i dájú pé ọjà rẹ dára? Gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń ṣe àwọn nǹkankan tí mo nílò láti ṣe ní oorékóòrè àti nígbà gbogbo. Eleyìi ni mo máa ń ṣe láti rí i dájú wípé ọjà mi dára, ó dẹ tẹ síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé ilé yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ náà. Iyẹn ní ọjọ́ Sáturday nígbà tí mò bá ní àwọn iṣẹ́ tí mo ní láti ṣe. Ìgbà yìí mo máa ń ṣe àwọn eré ìdánì. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà tí mo bá dé láti ibi iṣẹ́ ẹ̀yán ní dédé aago márùn-ún sí aago mẹ́fà ìrọ̀lẹ́, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń wẹ̀. Nígbà tí mo bá ti wẹ̀ tán, à, mo máa ń rí i dájú pé, à, mo jẹun. Tí mo bá ti ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ, tí mo bá ti jẹun, màá wo eré ìtàgé kí n tó lọ sùn.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣe eleyii loorekoọ̀rè láti ri dájú wípé àwọn nǹkan kan tí mo máa ń lò bóyá ti n bá ra àwọn nǹkan kan ní ọjà, mo máa ń lò wọ́n. Nígbà kejì náà, to dẹ̀ jẹ́ nǹkan tí ó dára ni àwọn eleyii jẹ́ nǹkan tí mo máa ń ṣe.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Fún isẹ́ mi, mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ tuntun tí ó pọ̀. Lálá kọ́ kọ́ ìmọ̀ software láti rí dájú pé mo lo àwọn software ní ọ̀nà tí ó tọ́. Eléyìí jẹ nǹkan tó jẹ́ wípé mo nílò láti kọ́ gẹ́gẹ́ bí ènìyàn. Ó de jẹ́ ǹkan tí ó wà nínú ọkọ̀ mi náà láti rí pé mo kọ́.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn je jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù jẹ ni ẹ̀fọ́ arówo jẹja. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ kan tí ó pọ̀ ní, àh, ilẹ̀ Yorùbá, tó dé jẹ́ ẹ̀fọ́ tí a máa ń jẹ lóòrèkóòrè náà. Wọ́n máa fun yàn ní ẹ̀jẹ̀, ó dẹ́ jẹ́ ẹ̀fọ́ tí ó dára fún ìlera, àh, ààbò ara náà àti àwọn nnkan kan to tun ṣe pàtàkì.

Ṣé o mọ mọ́ àwọn ìràwọ̀ rẹ? Àmọ́ ìràwọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ẹ̀mọ́ dẹ̀ mú àmì ìràwọ̀ mi dáradára. Àmì ìràwọ̀ mi jẹ́ àmì omi ìyen Aquarius, tó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí máa ń fi inú mi dùn nítorí pé mo mọ àwọn eléyìí àgẹ́gẹ́bí ènìyàn.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò, ah, ní àṣálẹ́, ah, mo máa sùn ní déédé agogo mẹ́sàn nítorí pé ìgbà yí ni mo máa ń ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe. Ah, nígbà tí mo bá délé ní déédé agogo márùn ìrọ̀lẹ́, nígbà tí mo bá se oúnjẹ, tí mo bá ti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe àti láti ṣe ìdárayá náà. Ìgbà yí ni mo máa lọ sùn ní agogo mẹ́sàn.

Báwo ni òṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá jẹ́ àwọn nkan tí ó fẹ́ lè ra díẹ̀ fún mi, àmọ́ mo máa pe àwọn ènìyàn tí wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n ní orí àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Àwọn eléyii ni won de máa ń ṣe àtúnṣe sí àwọn ìṣòro wọ̀nyí leeyò kankan.

Ṣé ò ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń kọ nígbà mìí tí mo bá ní ààyè láti ṣe àwọn eléyè nítorí pé ó dára. Ó dẹ̀ máa ń finú mi dùn náà gẹ́gẹ́ bí ènìyàn. Aà, mo máa ń kọ àwọn eléyi sílẹ̀ láti ri dajú wípé mo ṣe àwọn ǹkan kan tí mo ní ṣe láti kà bí ìròyìn fún àwọn ènìyàn ní ibi iṣẹ́.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí mò ní. Ó dẹ̀ jẹ́ aṣọ kan tí à ó dára lọ́pọ̀lọpọ̀. Nígbà mìi tí òtútù bá pọ̀ ju ìyẹn ní ìta tàbí nínú ilé, mo máa ń rí dájú pé mo wọ àwọn aṣọ yìí láti dáàbò bo ara mi nítorí pé òtútù ó máa ń fún mi ní à kàtá tó dẹ jẹ́ pé mi ò fẹ́ràn.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí mo máa ń pàdé lóòrèkóòrè. Mo dẹ̀ ṣi pàdé wọn ní ìgbà tí mo lọ sí ibi iṣẹ́, à ní àno, to de jẹ́ ìgbà tí mo rí wọn, àjọ ṣeré, àjọ n sọ̀rọ̀. Mo dẹ̀ si tún pàdé wọn nígbà tí mo lọ sí ilé ìjọsìn ní ọ̀sẹ̀ tí ó kọjá náà.

Ṣé o máa ń mu ògùn lójoojúmọ́? Ògùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì àmọ́ mi ò kí ń mu ògùn lójoojúmọ́ nítorí pé ó jẹ́ nǹkan tí, à, mi ò nífẹ̀ẹ́ sí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe náà nítorí pé kò dára, kì í ṣe nǹkan tí ó da nítorí pé mímu ògùn lójoojúmọ́ ó jẹ́ nǹkan tí ó máa ń ba àgò ara jẹ́ náà.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Eleyii dẹ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè náà. Mo máa n rí dájú pé mo jí à ní àárọ̀ láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe àti láti ṣe àwọn nǹkankan tí wọ́n tún ṣe à pataki fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn iyẹn ní ìgbà gbogbo.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ nkan tí mo gbàgbọ́ fèrèsé nínú rẹ̀ nítorí pé wọ́n ní ìmọ̀ àti òye lórí àwọn nkan kan tí wọ́n ṣe pàtàkì fún ènìyàn. Láti rí dájú wípé ènìyàn mulo eléyìí dé jẹ́ nkan tí mo tún fẹ́ràn ṣì náà. Nípa ìdí èyí, mo ní ìgbàgbọ́ fèrèsé nínú rẹ̀.

Ṣé o máa ń kọ̀rínkẹ́lẹ́? Kíkọ̀rínkẹ́lẹ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ó ṣe pàtàkì. Mo dà máa ń kọ̀rínkẹ́lẹ́ lóòrèkóòrè náà. Ó máa ń jẹ́ kí inú mi dùn, ó dà dára fún mi. À, kíkọ̀rínkẹ́lẹ́ dára, mo fẹ́ràn rẹ̀. À, mo de máa ń ṣe é lóòrèkóòrè nígbà tí mo bá ní àyè láti ṣe iru rẹ̀.

Báwo ni ó ṣe máa ń tọ́jú èékánná rẹ? Titọju èékánná mi jẹ nkan ti o ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe léyìí: lóòrèkóòrè iyennní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Nígbàtí mo bá fẹ tọjú èékánná mi, mo máa n rídájú pé mo fọ̀ ọ, mo dẹ̀ ga náà láti yọ gbogbo àwọn ìdọ̀tí tí ó bá wà nínú rẹ̀ kúrò, à gẹ́gẹ́ bí o ṣe ye kọ jẹ.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ̀pọ̀. Ó dẹ́ jég3ibi tí mo ti máa ń kọ́ àwọn nǹkan tuntun nípa iṣẹ́ tàbí, à, nípa àwọn òwò tí wọ́n tó ṣe pàtàkì fún mi náà. Nípa ìdí èyí, mo máa ń kọ́ àwọn nǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́, tó dè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ̀pọ̀ fún mi láti ṣe.

Ṣé o ti lọ sóde rí? Mo ti lọ sóde rí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Eléyi dè jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i dájú wípé mo bá àwọn ènìyàn ṣe ayẹyẹ wọn nígbà tí ìgbà mí tí mo bá fẹ́ lọ ṣe ìgbádùn tàbí tó bá wùn mí kí n lọ ṣe ìgbà ní ìta. Ìgbà yí ni mo máa lọ sóde bóyá èmi nìkan tàbí ọ̀rẹ́ mi náà.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń rí dájú wipé mo kọ àkọsílẹ̀ àwọn ǹkankan nígbà tí n bá fẹ́ rin ìrìnàjò àti láti ṣe à mọ́ àwọn owó àti bí mo ṣe rìn ìrìn náà.

Ṣé o máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud? Mo máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud dáradára nítorí pé ó jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì tí àwọn fáìlì tí wọ́n dẹ̀ kí ń sọnù. Mo máa ń lo Google Drive láti rí i dájú wípé àwọn fáìlì mi wà lórí cloud, àáàh.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi yàrá ibùsùn mi. Yàrá ibùsùn mi jẹ́ yàrá kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè kùn pẹ̀lú ọ̀dà funfun. Mo ní ibùsùn síbẹ̀ tí ó dára. Mo dè ní tẹlifíṣàn tí mo fi máa ń wo àwọn ètò. Mo ní àga àti tábìlì tí mo fi máa ń ko àwọn nǹkan kan.

Nígbà wo ni o kẹ́hin fo? Ìgbà tí mo kẹ́hin fo ni ìgbà tí mo fẹ́ lọ sí ìlú Canada àlọ́hun. Nígbà yí ni mo mú kíní, ọkọ̀ òfurufú jẹ́ nǹkan tí mo lò lọ síbẹ̀, tó de jẹ́ ǹkan tí ó múnú mi dùn, tí ó de tun dá lọ́pọ̀lọpọ̀ láti ri dájú wipé mo ṣe àwọn ǹkan tí mo ní ṣe lọ́hun.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ọmọdé máa ń ṣẹlẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Láàkọ́kọ́, ìpàdé mi pẹ̀lú àwọn oníbàárà ó ṣe pàtàkì. Mo máa ń ṣe ètò rẹ̀, à, pẹ̀lú àkókò àti àwọn oúnjẹ tí ènìyàn nílò láti jẹ.

Ṣé oma bí atin ka àwòrán ilé. Kíka àwòrán ilé jẹ́ nkan tí mo mo bí wọ́n ṣe ń ṣe dáradára nítòwípé ó jẹ́ iṣẹ́ tí mo mo ṣe. O jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé ó wà láàrin àwọn iṣẹ́ tí mo yàn láàyò náà. Eléyi dè jẹ́ nǹkan tí tó tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nípa àwọn iṣẹ́ tí mo mọ̀ ṣe.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò. Fóònù alágbèéká tí mo ń lò ni fóònù tí àwọn ilé-iṣẹ́ Samsung ti wọ́n ṣẹ̀ ṣe jáde. Fóònù yìí dé jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dé mú ọgbọ́n ìmọ̀ àti òye wá eleyi ni mo máa ń lò lóreekórè láti rí dájú wípé mo ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Gíga wo, gíga tó ga tó, gíga tí mo ga tó jẹ́ ǹkan tí ó má ń fún inu mí dùn, mo dẹ̀ ga dáradára tó bí five to six feet, tó dẹ̀ jẹ́ feet tí ó dá lọ́pọ̀lọpọ̀ ni kí èyàn ga bẹ́yẹn, nítorí pé ó máa ń fún mi níyi, ó dẹ̀ máa ń fún mi ní àwọn ìwúlò kọ̀ọ̀kan láti rí àwọn kọ̀ọ̀kan ṣe náà.

Báwo ni o ṣe máa ń kojú àwon ìṣòro ní isẹ́? Àwon ìṣòro ní isẹ́ jẹ́ àwon ìṣòro kan tí ó ṣe pàtàkì, tí mo dẹ̀ máa ń rí dájú pé mo kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti máa ń bèrè ìbéèrè lọ́wọ́ àwọn ènìyàn. Mo dẹ̀ fẹ́ràn láti ríi dájú pé mo ṣe àtúnṣe lórí wọn bí a kì í kàwé àbí kì í ṣe ìwádìí. Fínní fínní.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán. Sísun ní ọ̀sán jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe àmọ́ eléyìí dá dúró lórí àwọn iṣẹ́ tí mo bá ní láti ṣe tàbí ibi tí mo bá wà. Nígbà tí mo bá wà nílé ní ọ̀sán, mo fẹ́ràn láti sùn tí ààyè rẹ̀ bá wà. Àmọ́ tó bá jẹ́ ibi iṣẹ́ ni, mi ò kí ń sùn kí n tó padà wá sílé.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? À, ìlú tí mo wà jẹ́ ìlú kan tí ò dára lọ́pọ̀lọpọ̀ ní pàtó. À, ó jẹ́ ìlú tí mo fẹ́ràn, ó de jẹ ìlú tí àwọn nǹkan o wọ́n níbẹ̀. Nípa ìdí èyí, mi ò níró à ní ìṣayé láti wá àwọn iṣẹ́ tí mò ń ṣe sí ìlú mìíràn.

Ṣé o máa ń nu ara rẹ? Nínú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyi lóorekóorè nígbà tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù. Ìgbà yẹn ni mo máa ń nu ara mi nítorí pé nínú ara jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣẹ̀ láti ri daju pé àgọ́ ara wà ní ìṣọ̀kan náà.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó tí mo ní fún ìsinmi ń dájú lórí àwọn iṣẹ́ tí mo bá ní láti ṣe. Lálákọkọ́, ó jẹ́ nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ fẹ́ràn láti dájú pé mo lọ sí ìṣirò fún ìgbà méjì tàbí sí mẹ́ta ní ọdọọdún.

Báwo ni ọṣe máa ń kí àwọn ènìyàn? Kíkí àwọn ènìyàn ń dá dúró lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí. Nígbà tí mo bá fẹ́ kí àwọn àgbàlagbà àbí àwọn tí ó jù mí lọ gẹ́gẹ́ bí ọmọlúwàbí rere, mo máa ń dọ̀bálẹ̀ láti kí wọn ni. Àmọ́ tí mo bá fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi, mo máa ń yọ̀ọ̀ mo wọ́n láti kí wọn ni. To de jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè.

Data ti o máa ń lò ní ọ̀sẹ̀osẹ́ pọ̀ tó. Data tí mo ń lò ní ọ̀seoṣẹ́ jẹ́ nǹkan tí ò pọ̀ a gídígidi nítorí pé eléyìí ni mo máa ń lò láti ríi dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe, à láti ríi dájú pé àwọn nǹkan de tun lọ dédé fún mi náà. Mo máa lò bí 10 gig ìyẹn ní ọ̀sẹ̀ kan náà.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ríra oúnjẹ ní òpópónà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé mi ò mọ bí wọ́n ṣe rí oúnjẹ wọn tàbí ibi tí wọ́n ti sè é. Nípa ìdí èyí, ó fa to jẹ wípé lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ ra oúnjẹ, mo ma n ri dájú wípé mi ò ra oúnjẹ ní òpópónà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún àgọ́ ara. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa ṣe eléyìí pàtó náà nítorí pé ó dára ó dẹ̀ máa ń jẹ́ kí inu mi dùn lórre kórè nígbà tí mo bá kópa nínú rẹ̀ náà àti láti wò ó.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ dúdú. Àwọ̀ dúdú jẹ́ àwọ̀ kan tí mo fẹ́ràn gidigidi nítorí pé nígbà tí mo wà ní ile ẹ̀kọ́ girama, àwọ̀ yìí jẹ́ àwọ̀ kan tí mo máa ń rí dájú wípé mo ń wọ̀ jáde lọ sí ibi ayẹyẹ tàbí lọ sí ilé ìwé náà nígbà ye lọ́hùn ún tódẹ̀ jẹ́ àwọ̀ kan tí ó bá gbogbo aṣọ mú.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn láti máa gun ní òrékòórè. Ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tí ó dára nígbà tí mo fẹ́ lọ sí ọjà. Ìgbà yí ni ìgbà kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù láti rí dájú pé mo kó àwọn ẹrù tí mo ní láti ilé lọ sí ọjà lọta.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ jẹ́ nǹkan tí mo ti lọ rí dáradára nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ ibeérè. Ìyá mi àti bàbá mi jẹ́ àgbẹ̀ tó máa ń furúgbin. Nígbà yìí, wọ́n máa ń lọ sí ọ̀nà jíjìn, wọ́n máa pàágọ̀, wọ́n dè máa ṣe àwọn kan síbẹ̀. Nígbà yìí, mo máa lọ bá wọn. Nígbà yẹn, lohun.

Báwo ni ìgbẹ́yìn ìṣe tí o kẹ́yìn ṣe rí? Ìgbẹ́yìn ìṣe tí mo kẹ́yìn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ ǹnkan tí ó tún finú mi dùn náà mọ́ lọ sí eleyìi lóòrèkóorè. À nígbà yen tí ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi pè mí si ibi ayẹyẹ yìí ni mo lọ síbẹ̀ láti rí daju pé mo lọ ṣeré níbẹ̀.

Ṣé owó tí ò ń gba dára tó? Owó tí mò ń gba jẹ owó kan tí ò dára rẹ ti jẹ owó kan tí a máa ń fi ná mi dùn náà nítorí pé mo jẹ́ ènìyàn tí ó ní ìfọ̀kànbalẹ̀ tí ó dè ní, tí kò ní ojúkòkòrò, fún iṣẹ́. Ní pàtó, owó tí wọ́n san fún mi níbi iṣẹ́ jẹ owó kan tí ó tẹ́mi lọ́rùú.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá mú ọun mi mú? Nígbà tí mo bá mú ọun mi mú, mi ò kí ń lo ọ̀pá ìfámúrá nítorí pé mi ò kí ń mú ohun tí ó bá ju ẹ̀mí mi lọ. Mo dẹ̀, mi ò dẹ̀ kí ń ṣe ju bí agbára mi ti mọ̀ náà nípa ìdí èyí. Nígbà tí mo bá mú ọmú mú, màá rí dájú pé a mo má n mú eleyi tí agbára mi bá tó.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí a ó ti ń gbòòrò sí láti ọjọ́ yìí nítorí wípé, àwọn ènìyàn tí mo bá ń ṣiṣẹ́ wọ́n jẹ́ ènìyàn ọ̀tún. A dè n máa ṣiṣẹ́ pọ̀ láti rii ìdájú wípé a parí iṣẹ́ lọ́gán.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Rárá, fún mi nígbà tí mo bá rí ìdènà ọkọ̀ yẹn ní ojú ọ̀nà, màá rí i dájú wípé àmúborí àwọn eléyi ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tí ó yẹ. Mòdẹ̀ máa ṣe eléyè pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tí mo ní láti ilé ìwé ẹ̀kọ́ gíga ṣ̀ì.

Bawo ni o ṣe máa n darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe gidigidi. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti máa ríi dájú pé mo darí wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ fún iṣẹ́ tàbí láti pín iṣẹ́, láti pín ọwọ́, àti láti wọn àwọn iṣẹ́ tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ náà.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ayọ̀kúnlé, èyàn wípé ayọ̀ ó kun ilé. Eléyìí jẹ́ ǹkan tí ó ti ṣe ìtumọ̀ ara rẹ̀ fún àwọn ènìyàn tí kò jẹ̀ ǹkan tí, ó máa ṣe ènìyàn ní káyéfì tàbí tí ó máa gbomi jí lójú ènìyàn láti rí i lájú pé wọ́n ṣe ìtumọ̀ orúkọ mi.

Ṣé o fẹ́ràn ìpàdé lórí fóònù? Ìpàdé lórí fóònù jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà mí nígbà tí won bá ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n wà ní àrawọ tó. Àì, ìgbà mi, mo máa ń ṣe àwọn ìpàdé yìí ní oná tí ó tó àti ní àná tí ó yẹ. Ó dẹ̀ jẹ́ ǹkan tí, à, ó dára lọ́pọ̀lọpọ̀ láti rí pé ìpàdé múlẹ̀ láàláìsí àní àní.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹrọ múná dóko. À, ètò ìdárayá mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe tí, à, ó wà ní àsìkò àbí ètò tí mo máa ń ṣe lóòrèkóòrè láti rí dájú wípé mi ò pa ọjọ́ kan jẹ, a, lórí rẹ̀.

Ṣé o ti lu etí rí? Lílu etí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí wipé kì í ṣe nǹkan tí ó dára fún ọmọlúwàbí láti máa ṣe. Mo dẹ̀ rí i dájú wipé mi ò ṣe eleyìí ní ọ̀nà tí kò dá àmọ́. Nígbà tí mo wà ní kékeré, mo rí i dájú wipé mi ò lu etí títí mo fi dàgbà yi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo máa kọ lẹ́tà fún àwọn ènìyàn nígbà mí tí ń bá fẹ́ ṣe ìpàyà ọkàn tàbí nígbà tí ń bá fẹ́, ah, sọ fún àwọn ènìyàn bí éró ọkàn mi tí mi ò dẹ̀ fẹ́ sọ lóri fóònù tàbí kí ń bá wọn sọ ní gbàgede. Ìgbà yìí mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora kankan. Nítorí wípé láà ní ṣẹ́yìn, mo ti lọ kọ́ bí wón ṣe ń sọ̀rọ̀ níwájú ènìyàn. Tódẹ̀ jẹ́ ǹnkan tí mo gbàgbọ́ pé mo lè ṣe ni. Nípa ìdí èyí, mi ò ní ìrora kankan níwájú ènìyàn.

Kí ni àwọn ohun tí o máa ń fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn lórí pizza ni ẹyin díndín. Ẹyin díndín pẹ̀lú ẹran, eléyi je nǹkan tí mo fẹ́ràn gidigidi tí wọ́n máa ń, à, tí wọ́n fi yogoti tàbí, àà, à, ice cream sí lórí. À, elé ni mo máa ń fẹ́ràn láti máa jẹ ní orí pizza.

Kíni ó máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn, ó jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Lálákọkọ́ nígbà tí a mo bá fẹ́ lọ sùn, àwọn nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni wípé tí bá ti jẹun, tí bá ti tọ́jú ibùsùn mi, tí bá ti lọ wẹ̀, mo máa wo eré orí ìtàgé kí n tó lọ sùn.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù social media. Lálá kọ́kọ́ Facebook. Facebook jẹ́ áàpù kan tí mo máa ń lò lóòrèkóòrè yẹn ní ojoojúmọ́. Mo dè máa ń lo WhatsApp náà nítorí pé ó jẹ́ áàpù kan tí mo tún fẹ́ràn láti máa lò náà ní ojoojúmọ́ tódẹ̀ jẹ́ áàpù tí ó tún dára ni.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ ǹkan tí mo máa ń pàdé. Nígbà mìí tí ọjà bá wà dáradára, mo máa ń pàdé rẹ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn gidigidi. Àmọ́ ìgbà mìí tí mi ò bá pàdé rẹ̀, kì ń ṣe ǹkan tí ò burú jáì. Àmọ́ mo máa ń fi ọkàn sí i, mo dẹ̀ máa fi ipá sí i ńàá láti rí pé mo pàdé rẹ̀.

Báwo ni mo ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ àwọn iṣẹ́ tí wọ́n ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe ètò ilé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, látirí dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe gẹ́gẹ́ bí ó yẹ kí ṣe ṣe wọ́n. Torí ẹ jẹ́ ǹkan tí ó máa ń mú mí dùn tó de máa ń múnadoko ní àwọn nǹkan tí mo máa ṣe náà.

Ṣé o máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ ṣe pàtàkì. Nígbà tí a bá ní àlùyọ lórí àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí wa gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ìgbà yí ni a máa ṣe ìgbéjáde à láti rí i dájú pé a fi ẹ̀mí ìmoore hàn fún àwọn ènìyàn àti fún àwọn oníbàárà ní ibi iṣẹ́ wa náà tí ó de tun dára.

Ṣé etí rẹ dára? Etí mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé nígbà tí àwọn ènìyàn bá bá mi sọ̀rọ̀, mo máa ń gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ gẹ̀rẹ̀gẹ̀. Eleyi dẹ̀ jẹ́ ìtumọ̀ pé, àá, etí mi dára. Ó de jẹ́ ǹkan tí kò sí ìlera kankan tí ó ń ṣe mí nípa etí náà.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ ìṣà ǹkan tí mo ní, nítorí pé ó ṣe pàtàkì láti dáàbò bo kọ̀ǹpútà mi tí mò ń lò. Eléyìí ni mo dẹ̀ mọ̀ọ ń ṣe lóré kórè náà, làtí pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àyà àti ní ọ̀nà tí ó ṣí yè náà gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni ò máa ṣe ní òwúrọ̀ kookan nígbà tí o bá jí ní òwúrọ̀ kùtùkùtù? Ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni mo máa n gbàdúrà. Àdúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá gba àdúrà tán, ààh, mo máa ṣe ibùsùn mi, mo máa se oúnjẹ, mo dẹ̀ máa jẹun, dẹ̀ mó máa lọ síbi iṣẹ́.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń ríran gerige. Mi ò dè ní àìsàn ojú kankan. Ìdí nìyi tí mo fi sọ wípé ojú mi dára. Ó dẹ̀ jẹ́ ǹkan tí inu mi dùn sí náà nítorí wípé àṣàṣá àwọn èniyan ni ó ní ojú tí ó dára. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ojú tìtẹ̀ mi dára.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé mo fẹ́ ní àsìkò tí ó dára pẹ̀lú àwọn ẹbí mi. Látirí dájú wipé mo jẹ igbadùn nílé, à mo dẹ̀ ní ibi òde lọ ní ọjọ́ saturday, láti lọ ṣe ayẹyẹ pẹ̀lú àwọn ènìyàn náà. Tó bá di ọjọ́ ìsinmi, mo máa lọ sí ilé ìjọsìn. Ètò mi ni ye fún ìparí ọ̀sẹ̀.

Ìgbà mélòó ni ò máa ń je ki fóònù rẹ gbóná? Eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Mọ̀ dẹ̀ máa n de ki fóònù mi gbóná fún wákàtí mẹ́rin sí márùn-ún iyen lójoojúmọ́ nígbà tí bátìrì rẹ̀ bá lọ sílẹ̀. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń ṣe láti ri daju pé mo rí fóònù lò nígbà tí àsìkò bá tó láti lò.

Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ nǹkan tí ó dáa lára, mo dẹ̀ máa ń ṣe eleyii lóòrèkóòrè, nítorí wipé eleyii ni mo máa ń ṣe látiri dájú wipé ara mi wà ní ọ̀tún. Mo dẹ̀ tún ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó ṣe yẹ látiri dájú wipé, ara ṣe yígi yígi.

Nígbàwò ní o kẹhin rin irìn-àjò fún iṣẹ́, à fún iṣẹ́ ní oṣù tí ó kọjá, olùdarí ilé iṣẹ́ mi rán mi lọ sí ìlú mìíràn láti lọ ṣiṣẹ́ níbẹ̀. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi à gẹ́gẹ́ bí ènìyàn. À eléyìí ni ìgbà ikẹ́yìn tí mo rìnrìn-àjò fún iṣẹ́ sí ìlú mìíràn.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì gidigidi nítorí pé ó máa ń mú ìmọ̀ tuntun wá, ó máa ń mú ọgbọ́n, o de sì máa ń mú ìmọ̀ wá náà. Nípa ìdí èyí, mo máa ń gbọ́ podcast, mọ̀ dẹ̀ fẹ́ràn rẹ̀ há gidigidi nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ nǹkan tí ó máa ń jẹ́ kí i ní ìmọ̀ tuntun lára náà.

Ṣé o ti ṣìná rí? Sí ṣìná jẹ́ nǹkan tí mo ti ṣe rí, à lorekorẹ̀ nígbà mìí tí n bá lọ kí àwọn ènìyàn. Tí mo bá ṣìná, à ìgbà yí ni mo máa rí dájú pé mọ̀ wá ọ̀nà padà lọ sí ibi tí mo ti ń bọ̀, tàbí kí ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bá wà ní àdúgbò tàbí ní àyíká ibẹ̀.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Dídúró ẹ̀rọ ayárabíàṣá kì ń ṣe nǹkan tí ó lẹ́ ra. Àmọ́ ẹ̀rọ ayárabíṣá jẹ́ nǹkan tí mo máa ń lò lóorekkore láti ṣe àwọn iṣẹ́ a tí mo nílò láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn nípa ìdí èyí. Mo lè dáwọ́ lílo rẹ̀ bóyá tí ó bá bàjẹ́ tàbí tó bá ní ìṣòro kan.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Àbí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí mo mọ̀ ọ́n ṣe gidigidi nígbà tí mo wà ní kékeré ní ìgbà tí mo lọ kọ́ bí a ṣe ń wẹ̀ ní odò. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn di òní torí wípé lóòrèkóòrè nígbà tí mo bá tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sí odò, mo máa ń wẹ̀ dáradára ní ibẹ̀, tó dẹ̀ máa ń múnú mí dùn.

Ṣé o máa ń-- o ní gíláàsì òrùn? Gíláàsì òrùn jẹ́ nǹkan tí ó dára LLlọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ tún ṣe pàtàkì fún gbogbo àwọn ènìyàn nítorí wípé àwọn ojú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń rí i wípé mo lo gíláàsì òrùn nígbà tí àwọn òrùn bá pọ̀, bóyá tí mo bá fẹ́ jáde tàbí mo bá fẹ́ lọ sí ibi kan.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń lo àwọn ẹ̀rọ yìí nígbà tí mo bá wa ní ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá wà láàárín àwọn ènìyàn láti bá wọn sọ̀rọ̀ àti láti ríi dájú wípé àwọn ènìyàn gbọ́ nǹkan tí mo ń sọ. Ìgbà yìí ni mo maá lo àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yìí.

Ṣe o mọ bi a ti ń gun kẹ̀kẹ́? Gígùn kẹ̀kẹ́ jẹ́ nkan tí mo mọ bí a ṣe ń ṣe, ó de jẹ nkan ti ó tú dára náà lọ́pọ̀lọpọ̀. Nítorí pé nígbà tí mo bá gùn kẹ̀kẹ́, wọ́n máa ń fún ẹ ní ìsepaya ọkàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí lálaisi àní àní. A gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń lo wọn, mo dẹ̀ máa ń gùn lọ sí ibi iṣẹ́ náà tàbí nígbà tí mo bá fẹ́ ṣeré.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Eleyi dádu ro lọ́rí àwọn nkan tí ó bá ṣẹlẹ̀. Boya nígbà wa wà pẹ̀lú àwọn ènìyàn tó jẹ pé wọn ò ni oúnjẹ tí wọ́n fẹ́ jẹ ni, ìgbà yí ni mo máa pín oúnjẹ mi pẹ̀lú wọn. Ẹ̀ lé kí n dè ṣe nkan tí ó rọra fún mi, à láti ṣe, à gẹ́gẹ́ bí èèyàn. Gẹ́gẹ́ mo jẹ́ ènìyàn tí ó ní àanu fún àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ à lóòrèkóòrè. Ó dè jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn láti lọ. À, ilé ìṣẹ̀mbáyé ó jẹ́ ibìkan tí ó dára tí mo fẹ́ràn láti lọ náà nítorí pé nígbà tí wọ́n bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, ó máa fún mi ní ìṣípayà kan fún àwọn nǹkan tàn ti ṣẹlẹ̀ sẹ́yìn.

Ṣé o fẹ́ran jìyàn? Jíjìyàn jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nígbà tí ènìyàn bá jìyàn, ó jẹ́ nǹkan tí ó burú jáì tí kò dẹ dára náà. Nípa ìdí èyí laa, mo máa ń ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Lára ìjìyàn, mo dẹ̀ máa ní sùúrù nígbà tí èdè àìyedè tó bá wá sáyé.

Akoko mélòó ni o máa ń ṣètò agogo ìjí rẹ? Mo máa ń ṣètò agogo ìjí mi sí agogo márùn-ún iyem ní àárọ̀. Ìgbà yí dẹ̀ jẹ́ ìgbà tí mo fẹ́ràn láti máa jí fún àwọn nkan kan tí mo nílò láti ṣe bóyá fún iṣẹ́, láti gbàdúrà, láti se oúnjẹ tí màá jẹ kí n tó lọ sí ibi iṣẹ́. A, ọ́ dẹ̀ jẹ́ ìgbà tí mo máa ń jí láàárọ̀ náà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Gbigbe àpò ẹ̀yìn jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Ó de jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà nígbà tí mo bá ní ààyè láti ṣe éleyi. Mo máa ń ṣe é pẹ̀lú ọkàn kan àti pẹ̀lú ẹ̀mí kan náà. Mò de máa ń gbé àpò ẹ̀yìn gidigidi nítorí pé ẹ̀yìn dára. Ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ náà.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Òpó ayélujára tí mo wà, ó jẹ́ ǹnkan tí ó pọ̀ díẹ̀. Láàlakọ́kọ́, mo wà ní orí Facebook, orí WhatsApp àti orí Instagram ná. Àwọn eleyìí ni mo dẹ̀ máa n lo lóorekóòré láti rí i dájú wipé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà.

Báwo ni o ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń kojú, àní, pẹ̀lú akíkanjú. Nígbà mí mo máa ń bèrè oná lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà mímu máa ń rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń bèrè ìdarí lọ́wọ́ olùdarí iṣẹ́ àti láti ṣe ìwádìí lórí wọn náà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe maa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ máa ń lo elé yìí dáradára náà láti ríi dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe. O dúró. Mo dẹ̀ máa ń lò ó fún àwọn iṣẹ́ tó pọ̀, níbi iṣẹ́, ní ilé, àti fún àwọn ọjà kéekéké tí mo máa ń tà náà hàn.

Kí ni ò ń, ò ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, tí ó dẹ̀ máa ń mú inu mi dùn lórekórè náà. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo màá n fẹ́ràn láti máa gbọ́ orin ẹ̀mí àti àwọn orin kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n ṣe pàtàkì, wọ́n dẹ̀ dára fún gbígbọ́ náà.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo màá ṣe ètò àwọn ǹkan kan tí mo nílò láti ṣe. Ó dẹ̀ máa jẹ́ kí n rí àkókò lò ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ náà. Eleyii dára lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa jẹ́ kí inú mí dùn nígbà tí mo bá rí àkókò láti ṣe eléyìí pẹ̀lú àwọn ẹbí mi náà.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń mu àwọn ẹlẹ́yìí ní ọ̀nà kọ́na tí ó dẹ̀ tun dára fún mi náà nítorí wipé wọ́n jẹ́ nǹkan tí ó dára ní ara ènìyàn àti wípé ó máa ń ṣe ènìyàn ní ore iyẹn ní ara láti rí dájú pé ó ṣiṣẹ́.

Ṣé o fẹ́ràn rìn òkè? Rín rin òkè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí nígbà tí mo wà ní kékeré, mo jábọ́ látọ̀rí igi tó jẹ́ wí pẹ́ mo dè, à, mo fi apá kan. Láti ìgbà yẹn ni mo ti kórìíra láti máa rìn ní òkè, ti o de je nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe, à, gege bí ènìyàn nígbà gbogbo náà, àun.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé mi ò fẹ́ràn láti máa ṣe léyé. Oúnjẹ tó kù kì í ṣe oúnjẹ tí ó yẹ kí ọmọlúàbí kí ó máa jẹ nítorí pé kì í ṣe oúnjẹ tí ó dára. À ó de jẹ oúnjẹ kan tí mi ò fẹ́ràn láti máa jẹ, à gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Sí si fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí ó dá dúró lórí àwọn nǹkan kan tí ó bá ṣẹlẹ̀. Tí ó bá jẹ́ ìgbà tí oru mú ni, à mọ́ máa sì fèrèsé ọkọ̀. Àmọ́ nígbà tí òtútù bá wà yàbí tí ọyẹ́ bá mú, mi ò kì í fẹ́ràn láti sì fèrèsé ọkọ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí a kò fi bẹ́ẹ̀ dára.

Kí ni àwọn oun kan to wà nínú àpò owó rẹ? Àwọn oun kan to wà nínú àpò owó mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Lálá kọ́kọ́, mo máa ń fi owó sí àpò owó mi nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de máa ń mú nu mí dùn. Mo de máa ń fi káàdì ìṣe àti káàdì ìlú sí àpò owó mi ná.

Nígbà wo ni o máa ń gẹrun rẹ? Mo máa ń gẹrun mi ní ìgbà méjì, à yen ni oṣù kan. A eleyi de je nǹkan tí mo máa ń ṣe ní ọ̀sẹ̀ méjì méjì nítorí pe ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì àti àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń finú mi dùn náà. Nípa ìdí èyí, gígẹrun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì mo dẹ̀ máa ṣe é lórèkórè.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi jẹ́ ǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀, òun ni mo dẹ̀ máa ń lò lóre kòrè fún àwọn iṣẹ́ àti àwọn ǹkan kan tí mo nílò láti ṣe, à nígbà náà lọ́hùn, à nígbà tí mo bá fẹ́ gba àwọn ǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì tàbí lórí kọ̀m̀pútà àwọn ènìyàn, ìgbà yii ni mo màá ṣe WiFi mi tí ó dẹ̀ máa yára lọ́pọ̀lọpọ̀.

Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Rí rẹ́rìn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn láti máa ṣe nígbà mìíràn nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ à ti bá rí àwọn nǹkan kan tí ó pani lẹ́rìn, mo máa rẹ́rìn àwọn àlọ́ apanilẹ́rìn tàbí tí mo bá wò àwọn fíìmù tàbí fídíò lórí fóònù mi tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń pani lẹ́rìn ní eleyi náà o máa ń jẹ́ kí ń rẹ́rìn lọ́pọ̀lọpọ̀